Ìgbàkígbà tí a bá rí ìyípo padà ẹnìkan, àgbàlagbà ìlú tàbí àgbàlagbà kan ní àdúgbò tàbí ẹnikẹ́ni tó bá yípo padà tí a mọ̀ sí tó bá kú. Ọ̀nà ti àwọn aladugbo n gba láti se insinku ẹni be. Nígbà tí àwọn mọ̀lẹ́bí ẹni toun bá ti péjú pésẹ̀, àwọn tó jẹ́ aládúgbò tàbí ojúlùmo ẹni kí ó yípo padà tàbí ẹni tí ó kú náà, a sì pa kítí mọ́lẹ̀, wọ́n á ṣe ètò, ètò à ń gbà láti gbìn gbíyanju, wọ́n dá, wọ́n sin ẹni bẹ́ẹ̀. Oríṣiríṣi ọ̀nà ni àwọn aládùúgbò máa ń gbà láti ranra lọ́wọ́, láti, láti mọ̀ wípé àwọn dáa sọ àsírí ilẹ̀ bo ẹni bẹ́ẹ̀. Ní, ní, ọdo àwọn agbà. Nígbà tí wọ́n mọ̀ pé aládùúgbò wọn àbí alágbèle wọn ni, àwọn á gbìyànjú ní ọ̀nà kan náà láti ripé àwọn dá asọ àsírí bo ní ọdi wọn ìgbà. Ìgbà mìíràn ewe, ó lè jẹ́ ọjọ́ mẹ́ta tàbí ọjọ́ méje. Ìgbà mii yio gba wa ní ètò ìsìnkú yìí, ó ń yà láti ẹ̀yà kan sí ẹ̀yà míì, sí ẹ̀yà míì ní ọdú wọn ìgbà míì. Ìgbà míì ó sì lè ju ọjọ́ méje lọ nítorí pé kíni ẹ̀yà, oríṣiríṣi ẹ̀yà ló ní ọ̀nà à ń gbà àti ètò tí wọ́n máa ń gbà ṣe ìsìnkú ní apá ọ̀dọ̀ ti won tí ó sì yàtọ̀ sí apá ọ̀dọ̀ ti ẹlòmíràn.

Mo ti rin mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn ní ìgbà èwe, ní ìgbà èwe. Ìdí tí mo fi rin ìrìn àjò lọ sí ìlú mìíràn, iyì dá lérí ìgbà tí mo fẹ́ sìn rìn ìlú tí a mo si àgùnbánirọ̀. Èyí mú mi tẹ́ mọ́lẹ̀ láti gbéra rin ìrìn àjò lọ sí ìlú mìíràn tí mi ò dé rí. Iyì, bí ó bẹ́rẹ̀ láti tí mo ti nígbà tí wọ́n ti pín mi sí ìlú yìí, mo nígbà tí àkókò tó àti ṣe ìrìn àjò lọ sí ìlú, ìlú bẹ́ẹ̀. Mo tẹ́ mọ́lẹ̀ láti lọ sí ibi tó kọ̀ọ̀ bí ọkọ̀ tí yóò gbé mi lọ sí ìlú tí mò ń lọ àti wípé àti ibẹ̀ láti ibẹ̀ lẹ àti ibi tó kọ̀ọ̀ ní mò ń ṣe ìbéèrè àti yànmàná bí wọ́n ṣe té ibi tí mò ń lọ. Ìgbà mìíràn èwé ibi tí ẹ̀yàn bá rin ìrìn àjò lọ sí ìlú mìíràn tàbí ìlú tí èèyàn ò mọ̀ dé rí, ó máa ń ṣe ní kàyéfè àti ìgbà mìíràn èwé ojú àlejò tí àwọn èèyàn máa ń fi wo ẹni máa ń yàtọ̀ jọjọ lẹ́ ní ojú wọn bá bẹ́ẹ̀. Oríṣiríṣi ìrìn àjò mo ti ṣe, mo ti ṣe lọ sí ìlú mìíràn tí, tí, tí ó pọ̀ lọ́pọ̀ yanturu yẹ́ẹ̀lá mìíràn. Ó lè jẹ́ láti lọ bá ọ̀rẹ́ ẹni ṣeré tàbí láti lọ fún iṣẹ́ tàbí láti lọ ṣe àwárí ohun òtún mìíràn tàbí fún ẹ̀kọ́ kíkọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ọ̀nà àngbà tí èmi máa ń ṣe ìdunà dúrà ní ìgbàkígbà tí èmi bá dé ibi tí èmi bá ti fẹ́ ra nǹkan tàbí ra oríṣiríṣi nǹkan tí èmi bá fẹ́ rà. Tí èmi bá ti wo ìwọ̀ntún àti ìwọ̀nsì tí ǹkan náà ti tó tàbí oríṣiríṣi nǹkan tó bá so máa nǹkan tí mo bá fẹ́ ra yìí, máa sì béèrè lọ́wọ́ ẹni olùta, ẹni tó fẹ́ ta ǹkan náà tàbí ọlọ́jà pé, "èló ni ẹ fẹ́ ta ǹkan?" Báyìí báyìí, tí ó bá sì ti fún mi ní oye tí ó fẹ́ ta pé, "oye báyìí ni mo fẹ́ ta ǹkan mi", màá sì ṣàlàyé fún un pé, "oye báyìí ni èmi fẹ́ rà". A sì máa dùnà dúrà nípa oyè, oyè ǹkan náà láti rí i pé ìná wa wọ̀. Nígbà tí ìná bá wọ̀ nípa ǹkan tí ẹni náà tí olùtajà yìí fẹ́ tà fún mi, ìnàdúrà, ìdunà dúrà wa ó ti wọ̀. Èèyàn a sì sanwó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà bí ǹkan náà bá ṣe jọjú síi ló máa ń ṣe, ló máa ń ṣe atọ́ka bí èmi ṣe bá fẹ́ dùnà dúrà ǹkan náà síi. Àti wípé ìgbà mìíràn èwe èmi a ti ṣe ìwádìí nípa oyè ǹkan tí, oyè tí ǹkan náà jẹ́ tàbí oyè tí wọ́n ń tà ní ibòmíràn. Èyí, èyí a fún mi ní agbára àti ṣe ìjínà dúrà ǹkan tí mo fẹ́ rà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ìkókó ẹ̀kọ́ tí ẹmi fẹ́ràn jùlọ ni ẹ̀kọ́ ní ipa ètò òṣèlú àti ìdarí ìlú. Èyí jẹ́ àwọn kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jùlọ. Nígbàkúùgbà tí a bá fẹ́ ṣe kíláàsì ìwé, kíláàsì ẹ̀kọ́ yìí máa gbìyànjú wípé mi ọ̀pá kíláàsì jẹ, nítorí pé kí ní ẹ̀kọ́ nípa ètò òṣèlú tàbí ìdálù tàbí ọ̀nà à ń gbà sin ará ìlú jẹ́ ọ̀kan pàtàkì ní kókó ẹ̀kọ́ tí èmi fẹ́ràn lọ. Tí mo fẹ́ràn jùlọ jọjọ tí èmi kò ṣì fẹ́ràn láti máa jẹ́ ìsàǹsá ní kíláàsì ẹ̀kọ́ náà.

Ígbà tí oòrùn gbígbóná gan bá wà, ọ̀nà ń gbà tí èmi ń gbà tọ́jú ara mi tàbí ṣọ́ra fún oòrùn gbígbóná gan ni. Ìgbà mii rẹ́wẹ̀, màá yáa yálà dúró síbi abẹ́ ìbòji tàbí kèmi lo umbrella. Ìdábori ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń mu àwọn omi tó pọ̀ láti rí i pé òǹgbẹ ò gbẹ mí ní gbogbo àsìkò ìgbà náà.

Mo mọ bí a ti ń yà àwòrán. Àwòrán eléyìí ni mo máa ń yà pẹ̀lú fóònù àgbéléwò mi aláfọwótẹ́ tí a ṣe láti ọwọ́ Android tí Tecno dẹ̀ ṣe, ẹni tó ṣe. Èyí ni ẹ̀rọ tí èmi máa ń fi ń ya àwòrán yálà nígbàkigbà tí èmi bá ṣe tán tí mo múra àti lọ ibi iṣẹ́ tàbí múra àti lọ sí òde nípa rì ọ̀sẹ̀ àbí mo ní òde ìnáwó kankan. Èmi, tí èmi bá ti ṣe tán, èmi á sì mú fóònù mi láti fi ya àwòrán ara mi kí n sì rí bí ìmúra mi ṣe dára àbí mo ṣe ṣe rá mi lọ́jọ̀ sí. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni èmi máa ń ṣe èyí láti fi wo ara mi.

Àwòrán àti fídíò àjọyọ̀. À, àwòrán jẹ́ ǹkan tí a yà àwọn fọ́tò àjọyọ̀. Yálàá bóyá ìsọmọlórúkọ ni, yalàá bóyá ìgbéyàwó ni, a ya àwọn àwòrán kọ̀ọ̀kan ní ètò àjọyọ̀ yìí, a, a, a tún le rí fídíò. Fídíò yìí jẹ́ gẹ́ẹ́ bií àwọn ọ̀nà a ń gbà láti ká ètò oríṣìíríṣìí àjọyọ̀ sílẹ̀ ní odúnwongbà láti wò o padà bí a ti ń rìn àti bí a ṣe ń ṣe ní ìdí ayẹyẹ náà.

Ibùdókọ̀ jẹ́ ibi tí àwọn ọkọ̀ akérò tí máa ń kóni lọ láti ìlú kan sí ìlú òmíràn. Ni ọ̀dọ̀ tiwa ní àárín, ibùdókọ̀, ibùdókọ̀, ibùdókọ̀ wà ní etí gbùngbùn, etí gbùngbùn ààlà ìlú kan lọ sí ọ̀nà ìlú mìíràn. Ohun tí ó ń ṣẹlẹ̀ ní, níbẹ̀ ni pé ó jẹ́ ibi tí a ti ń wọkọ̀ ìlú kan lọ sí ìlú mìíràn ní gbogbo ìgbà. Ìgbà mìíràn ẹwẹ̀ tí èmi bá ń jáde lọ tàbí ọ̀nà mi gba bẹ̀ kọjá, èmi máa dé bẹ̀. Ó jẹ́ lára yálà nígbà mìíràn, ó lè jẹ́ mo ní láti ṣe ètò ọkọ̀ wíwọ̀ tàbí sin ẹ̀yàn tàbí ojúlùmọ̀ tàbí ọ̀rẹ́ lọ sí ìlú mìíràn ni èmi máa fi ń dé ibùdókọ̀ yìí ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Kíkọ́ ẹ̀kọ́ lórí fóònù tàbí lórí kọ̀mpútà jẹ́ ọ̀nà ìgbàlódé tí èèyàn fi ń kọ́ ẹ̀kọ́ tó yàtọ̀ sí ẹ̀kọ́ orí owe tàbí ọjọ́ pátákó. Èyí wuni lórí jọjọ tó sì máa ń mú ẹ̀kọ́ kíkọ́ yá nígbàkúgbà tí èèyàn bá fẹ́ kẹ́kọ̀ọ́. Ó sì máa ń mú ìmòye tó gbòòrò wá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Kúùgbà tí èèyàn bá fẹ́, tí èèyàn bá fẹ́ kọ́ ẹ̀kọ́ tán. Tí èèyàn ba fẹ kọ́ ẹ̀kọ́, ó máa ń mú ìmòye tó, tó pọngbọn wá. Ẹ̀kọ́ kíkọ́ lórí fóònù tàbí lórí kọ̀ǹpútà jẹ́ ìmọ̀ ẹ̀kọ́ tó wuyì. Ó jẹ́ ìmọ̀ ẹ̀kọ́ tó wuyì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí, ó gbọ́ ìmọ̀ ẹ̀kọ́ tó wuyì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó sì mú ọgbọ́n wá.

Ní ìgbàkúgbà tí òpin ọ̀sẹ̀ tàbí ìparí oṣù bá dé tí èmi bá fẹ́ ra oúnjẹ, èmi a máa gbìyànjú láti tẹ̀málẹ̀ lọ sí ọjà, lọjà láti ra oyé ní ọ̀pọ̀ ní, ní besinbesin tàbí ní rọ́bà, rọ́bà àbí ní àpò lápò, ní, ní àpò lápò nítorí kí n lè bá rà ní dì ńlá lẹ́ẹ̀kan. Èyí ni ètò ọjà tí wọ́n gbé kalẹ̀ fún olúkalùkù, ọjà ńlá, ọjà ìlú fún olúkalùkù láti wá ṣe, lè ṣe ètò rírà àti títà ọ̀jà ní inú, ní inú ìlú, ìlú wa. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni èmi fẹ́ràn láti ra ètò nkan mi ni idi ni di ńlá mi o fẹ́ràn láti mo ra ni eyo eyo nítorí pé ẹyẹyọ tí wọ́n ń tà ní sọ́ọ̀bù kò fi bẹ́ẹ̀ pé, kò pé tó kí èèyàn lọ sí ọjà láti lọ ra ètò ǹkan tó bá nífẹ̀ẹ́ sí. A ti wí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ọjà sọ́ọ̀bù máa ń fi wọ́n, ní ǹkan inú sọ́ọ̀bù máa ń fi wọ́n ju ǹkan tí èèyàn bá rà ní ọjà lọ.

Àṣà tó wù mí kí n yípadà ni àwọn àṣà kan ní apá òkè ọya tí ó fún àwọn ará abẹ ní ìgbàláyé láti fi ọmọ kékeré láti fi ṣaya. Èyí jẹ́ ohun mìíràn tí ó ti ní lójú jọjọ ní ojú won ìgbà tí ọmọ ilé ìgbátí bàlágà dé, dé, dé, dé, dé, dé àkórí ọjọ́ orí kan tí yóò sì le fi lè ṣe ìpinnu fún ara rẹ̀ pé èyí ni mo fẹ́ràn, èyí ni mo lẹ́tọ̀ọ́ sí, èyí ni mi ò lẹ́tọ̀ọ́ sí. Nkan nkan ti on je idiwo fún mi nipe aya yi ki n se eya ibi ti osumo awa rara, ó jìnnà àti wí bẹ́ẹ̀, àti wí bẹ́ẹ̀ gẹ́ẹ́ ní ìgbà mìíràn wẹ̀. Wọ́n máa ń ṣàlàyé pé ètò ìgbéayé àwọn ní apá abẹ̀yìn ní apá yí, apá òòrun. Èyí jẹ́ àwọn ohun kọ̀ọ̀kan tàbí òmíràn tó jẹ́ ìdíwọ́ fún mi láti lè yí ètò, ètò àṣà yìí padà. Látirí pé àṣà ìlú, àṣà ẹni ni ìdánilẹ́ni, ìdánì wọn ní apá abẹ̀yun nu. Ṣùgbọ́n yìí ó túmọ̀ sí pé ó yẹ kí ǹkan tó máa lọ títí láéláé nítorí pé ọ̀làjú ti wọlé wá. Ní ìwọlé ọ̀làjú yìí sì gbọdọ̀ mú àwọn ǹkan kọ̀ọ̀kan ní ìyípadà, ìyípadà tí ìyípadà tó lọ́rùn sì gbọdọ̀ wọlé wá pẹ̀lú àṣà àti ìṣe náà.

Ojú mi dára lọ́pọ̀lọpọ̀ ó sì wú ni èmi tó yẹ ká máa pè ní ojúlóge. Àfi bí ìgbà tí olórin gbá ní tó kọrin pé "Ojú tó pawó kò mọ̀ tí ìwọ pó stà" ni. Ojú mi dára ó sì, ó dára ó sì rẹwà lọ́pọ̀lọpọ̀. Àfi bí ojú eégbin, ojú, ojú, ojú dáradára ni èmi ní ojú mi. Ojú tó pawó ní to sì jẹ́ ojú tó fani móra kì í ṣe ojú olójúbámi dẹ́rùbọmọ mi rárá o. Rárá o. Ojú dáradára ni ojú tèmi tó sì jẹ ojú tó fani lá, tó fani, tó fani mọ́ra ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó jẹ́ ojú àwòtúnwò fún ẹnikẹ́ni tí èmi bá pàdé níbikíbi.

Àwọn eré àwọn ọmọdé tó wọ́pọ̀ ní agbègbè mi ní òṣ-- aya àárọ̀ tàbí ẹ̀ya ọwọ́ rọ̀lẹ́. Àwọn ọmọdé wọ́n á si kó ara wọn jọ láti ṣeré ìyẹ̀pẹ̀ tàbí kí olúkalúkù rẹ̀-- kí olúkalúkù wọn gbé kẹ̀kẹ́ wọn wá sí gbàgede àárín àdúgbò tàbí ojúlé ibi kan tí ó bá fẹ́. Olúkalúkù á sì wá síbẹ̀ láti bá ara wọn ṣeré. Ìgbà mí, wọ́n máa ń ṣe eré ajá òkun mẹ́ran. Wọ́n máa ń ṣe eré òkun mẹ́ran tí wọ́n á sì máa léra wọn kiri ní agbègbè, agbègbè àyíká náà títí, títí yóò fi rẹ̀ wọ́n tí ó fi sinmi tí olúkalúkù á sì máa múra lọ sí ilé wọn. Ìgbà mìíràn ẹ̀wẹ̀, tó bá jẹ́ tí ó bá rẹ̀ wọ́n, wọ́n á sì tún gbé bọ́ọ̀lù tàbí bọ́ọ̀lù gólí wò mi n gba sí ọ tàbí kán kó ara wọn jọ kán sì máa gba bọ́ọ̀lù yìí sí àárín ara wọn. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, eré ilé ẹyẹ, ìmole ẹyẹ na máa ń ṣe, tó máa ń pọ̀. Èyí jẹ́ eré tan ń ṣe pẹ̀lú fífi ìyẹ̀pẹ̀ mọ ilé ẹyẹ tí wọ́n o sì dára sí i ní ìdí dáadáa tí wọ́n sì ní iro kan pé ilé ẹyẹ lóótọ́ ni àwọn mọ nígbà kúùgbà tí wọ́n bá ń ṣe èyí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá bọ́ síta, tan ṣeré.

Àlọ́ àpamọ̀ jẹ́ àlọ́ tí won fi ń kí ìlọ̀ tàbí tí won fi ń ṣe àpèjúwe ìmọ̀. Àlọ́ àpamọ̀, àlọ́ àpamọ̀ jẹ́ ọ̀kan nínú ọ̀nà tí Yorùbá fi ń kọ́ àwọn ìwé ní ẹ̀kọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àlọ́, ọ̀kan bí àpẹẹrẹ "Igi gogoro má gùn mí lójú, igi gogoro má gùn mí lójú." Ọ̀kan bí àpẹẹrẹ "Òkèèrè la tí ń wò." Ọ̀kan bí àpẹẹrẹ mìíràn, a ní a máa wí pé "Àlọ́ o, àlọ́, kí lóbá ọba jẹun tí o kewé o? Ta ló mọ̀ o? Èmi mọ̀ o. Kí ni o? Èṣìnṣín ni. Èṣìnṣín lóbá ọba jẹun tí o kewé o." Ìmìíràn tún máa sọ pé "Àlọ́ o, àlọ́, kí ló kọjá níwájú ilé ọba tí o ki ọbá? Ta ló mọ̀ o? Èmi mọ̀ o. Kí ni o? Àgbàrá ni o." Èyí ni àpèjúwe nǹkan. A ti mọ̀ wípé ó doodí kí èèyàn kan kọjá ní ojúde ọba kó má ki ọba yàtọ̀ sí àgbàrá omi tó bá kọjá níwájú ilé ọba. Èyí ni àwọn ọ̀nà oríṣiríṣi ọ̀nà tí, tí Yorùbá fi ń kọ́ àwọn ìwé ní ẹ̀kọ́. Apá, apá àlọ́ àpamọ̀, àlọ́ àpamọ̀ jẹ́ ọ̀nà tí Yorùbá fi ń, tí Yorùbá fi ń kọ́ àwọn ewé ní ẹ̀kọ́ láti mọ àwọn oun kọ̀ọ̀kan nípa èdè abínibí àti láti ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa èdè Yorùbá wá.